Ṣe mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Àwòrán ilẹ̀, èyí tí àwọn olóyinbo ń pè ní map. L'ákọ́kọ́ ná, èmi kì í ṣe, àwọn ọmọ tí olóyinbo ń pè ní geography students. Yes, mi ò kì í ṣe geography student. So mi ò, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa àwòrán ilẹ̀ tí àwọn olóyèbo ń pè ní map lọ títí. Ṣùgbọ́n tí n bá rí, mo lè wo lérèfé kí n sì sọ òpè o ibi bí ẹ lé, ibi bí ẹ lé, just lérèfé sá. Ṣùgbọ́n fún kùnkùndùn ẹ̀, ìjìnlẹ̀ àwòrán ilé mi ò mọ̀ torí èyí wọ́pọ̀ láàrín àwọn tí olóyèbo ń pè ní geography students. Àwọn ló máa ń mọ bó ṣe ń ka àwòrán ilé dáradára. Ṣùgbọ́n èmi kàn ní, eréfé, ọgbọ́n eréfé nípa rẹ̀. Èyí táwọn olóyinbo ń pè ní general knowledge nípa rẹ̀.

Hmm, báwo ni mo ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà? Hmm, ní àkọ́kọ́ mi ò, mi ò kín ṣe ọlọ́jà or, ẹ́, oníṣe tí àwọn olóyèbo ń pè ní business person. Èmi ò kín ṣe oní ọlọ́jà, oní, à, oníbàárà náà lè mi náà. Èmi máa ń bá àwọn ènìyàn ra ọjà ni. Èmi ò kín ṣe ọlọ́jà, mi ò ń ṣe èèyàn tó ní, ẹ́, business tí àwọn olóyèbo ń pè ní business. Okay, so, ẹ́, mi ò lè sọ pàtó lórí ìbéèrè yìí nítorí pé, ẹ́, mi ò tí ì ní, ẹ́, business tèmí rí. Ẹ̀hen. Oníbàárà náà lè mi náà. So bóyá ìgbà tí bí iná bá ní ọjà tèmí tí mò ń ta ọjà, tí mò ń ṣe iṣẹ́, ẹ́, ọjà títà àti bóyá ìgbà náà mà lè sọ nípa, à, bí àwọn oníbàárà bí wọ́n ṣe máa ń, bí mo ṣe máa ń gbọ́ irò wọn sí. Ṣùgbọ́n èmi ń lérò wípé, ẹ́, èèyàn tó bá jẹ́ ọlọ́jà gidi, ẹ́, ó gbọdọ̀ máa ṣe, ẹ́, àmúlò ohun tí àwọn oníbàárà rẹ̀ bá ń sọ fún. Ẹ́, bí a ṣe mọ̀ pé, ẹ́, tí ọba ń ta ọjà, ìyán gbọdọ̀ ná, èyán ní láti máa, ẹ́, gbọ́, ẹ́, feedback, ìrò tí àwọn oníbàárà rẹ̀ ń sọ fún okay o, nǹkan bí eléyìí bi eléyìí ni kí ẹ máa ṣe o. Ó yẹ kí ẹ máa ṣe nǹkan bí elébé elébé o. Èmi ń lérò pé ohun tí ó máa ń mú kí ọjà tẹ̀síwájú nìyẹn. Lọ́rọ̀ tèmi ni o. Ṣùgbọ́n mi ò ní ọjà tí mò ń tà. So mi ò mọ̀ bóyá, mi ò mọ̀ bóyá, à, mi ò lè sọ ní pàtó, ẹ́, lórí ọ̀rọ̀, ẹ́, èrò àwọn oníbàárà.

Hhm, báwo ni mo ṣe máa ń gba iyìn? Hmm, lákọọkọ náà, Ọlọ́run nìkan ló tọ láti gba iyìn. Iyìn ò n ṣe fún ènìyàn. Ẹ̀, Ọlọ́run ọba nìkan ni ó tó, Ọlọ́run Olúwa Olódùmarè tó dá gbogbo ẹ̀dá, òun nìkan ló tó láti gba iyìn, òun nìkan ló dẹ̀ tọ láti gba iyìn. Ẹ ṣùgbọ́n fún àwa ènìyàn ìru èmi báyi táa wà ní orí ilẹ̀ ayé, ẹẹ́ èmi lérò pé àwọn ọ̀nà tí mo fi máa ń gba ẹ̀yìn látọ̀dọ̀ àwọn ènìyàn, òun ni nípa bí i ṣe ohun tí ó yẹ kí n ṣe ní àsìkò tó tọ́ àbí kó tí n bá mú inú àwọn ènìyàn dùn tí ó sì jẹ́ ohun tí mo fẹ́ràn jù lọ lọ́pọ̀. Mo fẹ́ràn láti máa mú inú àwọn ènìyàn dùn. Ẹ ṣé mọ̀, àwọn nǹkan kéékèèké táa wa ènìyàn o kà sí, bíi pé ká, ká ṣe ori fún ènìyàn, ká, ká mú inú ènìyàn dùn, káfun lówó, ká rán nǹkan fún wọn, àwọn nǹkan kan kéékèèké bẹ́ẹ̀yẹn. Then nípa ṣíṣe ohun tí ó yẹ kí n ṣe ní àsìkò tó tọ́ àti ìgbà tó yẹ. Ṣùgbọ́n bí mo ṣe sọ ní àkọ́kọ́, Olúwa nìkan ló tó láti gba ẹ̀yìn. Ṣùgbọ́n àwa ènìyàn lórí erùpẹ̀ ilẹ̀, ẹẹ́ a máa ń gba iyìn náà lẹ́ẹ̀kọ̀kan nípa ṣíṣe àwọn nǹkan tó tọ́ láti ṣe.

Ṣe o máa ń rùn nígbà tí o bá sùn? Ní àkọ́kọ́ náà, mo, mo jẹ́ ènìyàn kan tí ó jẹ́ pé mo máa ń tètè ń sùn. Yàtọ̀ sí ìgbà tó bá jẹ́ pé bóyá ó ní nnkan kan tí ó ń mú tí ó ń bother mi, like tí ó ń, tí ó ń, tí ó mú mi ronú, bóyá ó ní nnkan kan tí mò ń retí àbí ó ní nnkan kan tí mo fẹ́ jẹ́ kó bọ́ sí tí mo wá ń rùn, tí mo fẹ́ jẹ́ kó, tí mo fẹ́ jẹ́ kí kíní yẹn ṣẹlẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn àbí yàtọ̀ sí pé mò ń ronú, mo máà, mo jẹ́ ènìyàn tí ó máa ń tètè ń sùn. Mi ò, mi ò fẹ́ràn, kí a máa fi òru jí kí a máa sùn ọ́ kí a máa pẹ́ ká tó sùn. Torí mo jẹ́ ènìyàn kan tí ó máa ń tètè ń jí láàárọ̀ kùtùkùtù. Ago márùn-ún géregé mo ti máa ń jí ní gbogbo àárọ̀. Ó dẹ̀ ti mo mi lára nítorí pé, ó ti pẹ́ tí mo ti máa ń jí bẹ́ẹ̀ àti kékeré mo ti máa ń jí ní ago márùn-ún lójoojúmọ́. So ó jẹ́, eh, mo jẹ́ ènìyàn tí ó jẹ́ pé ó máa ń tètè ń sùn. So tí ó bá ti ń ṣe pé ṣe ni mò ń ronú àbí ó ní nnkan kan tí mò ń retí àbí ó ní nnkan kan tí mo fẹ́ jẹ́ kí ó ṣẹlẹ̀, mi ò ń sábà ń rùn. Mo máa ń tètè ń rorùn sùn, mo máa ń tètè ń rorùn sùn.

Ah! Hmm, ṣe mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan? Hmm, mo máa ń ṣe ètò nǹkan, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo fẹ́ràn láti ṣe ohun, à, mo ti fẹ́ràn láti ṣe, ẹ́, nǹkan bó ṣe like kí nǹkan ṣi láì ṣe ètò fún un. Mi ò fi bẹ́ẹ̀ like, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ọr ní ìfẹ́ ètò ṣíṣe lọ títí. Ṣùgbọ́n mo máa ń ṣe ètò ni at least ní gbogbo ìgbà. Lẹ́ẹ̀koọ̀kan, hmm, lẹ́ẹ̀koọ̀kan. Má jẹ kí n sọ pé ní gbogbo ìgbà, lẹ́ẹ̀koọ̀kan. Torí, ẹ́, bí a ṣe mọ̀, Ọlọ́run ni, Ọlọ́-- ènìyàn a máa sọ̀rọ̀, Ọlọ́run ló ń fi àṣẹ sí ohun tí ènìyàn bá fẹ́ ṣe ní ilé ayé. Ọlọ́run nìkan ló ń fi àṣẹ sí ohun tí ènìyàn bá fẹ́ ṣe ní ilé ayé. Ẹ̀nìyàn lè ṣe ètò, kó ṣe ètò bí mo ṣe fẹ́ jẹ́ kí ayé mi rí nìyi ohun ti mo fẹ́ ṣe lọ́la ni, ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ ohun tí ó máa ṣẹlẹ̀ kó tó di ọ̀la. Ọlọ́run nìkan ló mọ ohun tí ó máa ṣẹlẹ̀ kó tó di ìgbà náà. Oríṣìíríṣìí onírúurú ohun ló lè ṣẹlẹ̀, tó lè mú kí ètò ènìyàn kí ó má bọ́ sí. So ní ọ̀pọ̀ ìgbà mi ò, mi ò fẹ́ràn lọ títí kí a má ṣe ètò. Mo kàn láí, mo kàn fẹ́ràn kí á ṣe ohun bó bá ṣe yẹ́ kàn ṣe ṣe ká kàn ṣe torí oríṣìíríṣìí onírúruu, ẹ́, ìpèníjà ọ́ ìdojúkọ ló lè jẹyọ tó sì lè dá ètò ènìyàn rú.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Hmmm! Rárá o. Hmmm, ẹ́, ní ọ̀dọ̀ tiwa níbí ènìyàn burúkú ló máa ń ṣe irú ohun kan bẹ́ẹ̀. Yàtọ̀ sí pé ó ní a, òfin tí ẹ, irú bẹ́, irúfẹ́ ẹni bẹ́ẹ̀, irúfẹ́ ẹni tí wọ́n fẹ́ lé kúrò, ẹ́, ní ẹnu iṣẹ́ yàtọ̀ sí pé ó ní, ẹ́, òfin tó ti rú àbí ó ní nǹkan tó ti ṣe. Ṣùgbọ́n lílé ẹni kúrò lẹ́nu iṣẹ́ ó jẹ́ nǹkan tí ó, tí ó ń ṣe nǹkan tó da, torí ó dàbí pé a fẹ́ gba ìjẹ́ lẹ́nu ènìyàn ni. Ó dàbí pé a fẹ́ ibi tí ènìyàn ti ń jẹun, a fẹ́ dènà dé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ṣe rí. So èmi ò tí ì ṣe rí o, mi ò dẹ̀ ní, ẹ́, ètò láti ṣe irú rẹ̀ torí nǹkan burúkú gbá a ni ní ọ̀dọ̀ tiwa níbí.

Hmm. Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Aah, nínú ilé mi a ní bí i yàrá mẹ́ta. Hmm, èyí yà yàrá mẹ́ta. Hmm, tí mo sì jẹ́, mo sì jẹ́ èmi ló nìkan nínú rẹ̀. Tí tẹ ìkan nínú rẹ̀ sì jẹ́ tèmi. So nínú gbogbo yàrá náà, ìgbà tí mo kéré, mo máa ń fẹ́ràn yàrá ìyá mi lọ́pọ̀ láti máa sùn síbẹ̀. Nítorí pé ọmọ kékeré ni mí nígbà náà. Èh, tó sì jẹ́ pé ẹ̀rù máa ń bà mí láti dá nìkan dúró sí inú yàrá kan nínú òkòkò. Ṣùgbọ́n bí mó ṣe ń dàgbà sí, tí mo ti mò de tí ń tó láti dúró sínú yàrá fúnra, láti dá dúró síbi kan, láti dá dúró sínú òkùnkò fùnrà mi, mo fẹ́ràn yàrá mi lọ́pọ̀. Nítorí pé, àh, mo ní oríṣiríṣi nǹkan sínú yàrá mi. Mo ní gbẹ̀du, èyí tí àwọn olóyèbo ń pè ní speaker or deck. Mo sì ní, hmm, mo ní, àh, awó amóhùnmáwòrán tí àwọn olóyèbo ń pè ní television àti, eh, game. Ìyẹn PS5 kan sínú yàrá mi tí mo sì máa ń gbá. To àwọn nǹkan kan bí eléyì àti ohun mìíràn ni mú kí ni, o, kí n fẹ́ràn yàrá mi lọ́pọ̀. Èh, tí mo sì gbádùn iṣẹ́ rẹ̀.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Hmm, àpò ẹ̀yìn, hmm, lẹ́ẹ̀koọ̀kan. Torí ní àkọ́kọ́ mo jẹ́ ènìyàn tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa gbé ẹrù lọ́pọ̀. So, eh, mo lè ní lẹ́ẹ̀kọ̀okan. Ṣùgbọ́n mo máa ń lọ sí, eh, ibi táwọn olóyinbo ń pè ní gym tí mo ti máa ń gbé oríṣiríṣi ẹrù. Eh, so ìyẹn jẹ́ kó jẹ́ ǹkan tó mọ̀ mi lára láti máa gbé ẹrù. Torí, eh, ǹkan tí àwọn, eh, eh, ilé, àwọn elétò, eh, ìtura ara wa, ǹkan ti woń kọ́ wa ni pé tí ènìyàn bá ṣe ń gbé nǹkan sí, ge-- a, e, especially gẹ́gẹ́ bí ọkùnrin, bí a bá ṣe ń gbé ẹrú sí i, bá ba ṣe ń gbé nǹkan sí i, bá ba ṣe ń wà ní, eh, Dangajia lọ́mọ́ ọkùnrin sì náà la ṣe wà, healthy si. Eh, torí pé ó máa ń jẹ́ kí ara wa kí ó wà ní, eh, ǹkan táwọn olóyinbo ń pè ní proper shape, proper form. Ẹ̀hen. So mo-- mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa gbé, eh, ẹrù or àpò ẹ̀yìn. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan mo máa ń gbé.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Hmm, kò sí nǹkan tó pọ̀ tó máa ń wà níbẹ̀ ju, eh, nǹkan táwọn olóyèbo ń pè ní ATM. Yeah, ATM mi, nǹkan tí mo máa fi ń gbowó, káàdì tí mo máa fi ń gbowó àti, ah, eh, káàdì ìdánimọ̀ mi, èyí táwọn oloyinbo ń pè ní NIN, National Identity Card, káàdì ìdánimọ̀ mi àti kí tun ni o, um, owó, àwọn owó tí mo nílò, owó kéékèèké tí n bá nílò láti bóya fi gbọ́kadà àbí kí n fi wọ mọ́tò lọ síbikíbi tí n bá lọ. Owó p-pérése tí n bá nílò máa fi sínú àpò owó mi. Hmm, kí tun ni o. Ó ti tán. Àwọn nǹkan tí máa mú dání náà sínú àpò owó mi nìyẹn. So, ahẹ́n àti bóya nǹkan táwọn olóyèbo ń pè ní biro or pen tí a máa fi ń kọ̀ nkan sórí paper. Ó tán. Owó mi, káàdì ìdánimọ̀ mi táwọn oloyinbo ń pè ní NIN, káàdì tí mo máa fi ń gbowó táwọn oloyinbo ń pè ní ATM àti, eh, biro mi, eh, àti owó pérése tí mo máa nílò tí n bá ń jáde. Àwọn nǹkan tí mo máa ní náà sí mo máa ń fi sínú àpò owó mi nìyẹn.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Hmm, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé kìí ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn, eh, ẹ̀bùn bí i oúnjẹ nkan jíjẹ torí àwọn mìíràn wọ́n jẹ́, eh, nǹkan tí àwọn orílẹ̀-èdè òún pé ní selective. Yeah, nígbà tó bá ti di ibi ọ̀rọ̀ oúnjẹ wọn, ẹ̀rù máa ń bà wọ́n bóyá kí ènìyàn kó má lọ poison wọn, eh, kó má lọ fi májèlé sínú oúnjẹ wọn àbí kó má lọ ṣe nǹkan sí inú oúnjẹ tí ó fẹ́ gbé fún wọn. So, eh, ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn, ohun ní àwọn ẹ̀bùn tó tí àwọn oloyinbo n pé ní materialistic gifts, materialistic gifts. Ẹ̀hẹn, àwọn ẹ̀bùn bí, eh, flower. Àwọn ẹ̀bùn bí i àwọn material things, àwọn nǹkan tí a lè fojúrí tí ó ṣa ń ṣe nǹkan jíjẹ. Mo like máa fún yàn nínú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ nítorí pé, ẹ́ẹ̀, àwọn ẹ̀bùn bí i oúnjẹ fífún yàn, eh, àwọn ènìyàn sábà ń fẹ́ràn irú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀. So mo prefer kí máa fún àwọn ènìyàn ní àwọn ẹ̀bùn, nǹkan tí a lè fojúrí, materialistic things.

Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? Bẹ́ẹ̀ni, ṣe ẹ yóò mọ pé ẹbí ènìyàn tó súnmọ́ yàn ju, òun ni àwọn aládùúgbò rẹ̀ àti àwọn tó ń bá gbé. Kò sí ẹni tó súnmọ́ yàn tó àwọn aládùúgbò rẹ̀ àti àwọn alábàágbé rẹ̀. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́bí, lótítọ́ àti lódodo, gbogbo ènìyàn tó wà ní ayé ló ní mọ̀lẹ́bí sí wọn. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí ní ìgbà tí àwọn oloyinbo npe Emergency Period, àwọn mọ̀lẹ́bí ènìyàn, àwọn ni àwọn tó ń gbé ní àdúgbò rẹ̀, àwọn alábàágbé rẹ̀, àwọn tó ń gbé ní àyíká rẹ̀. Torí tí ó bá ní nǹkan kan tó ṣe mí àbí tó bá ní nǹkan kan tó ṣe ẹni kankan, àwọn tó ń gbé ládúgbò, tó ń gbé láyíká rẹ̀, àwọn ló máa kọ́kọ́ jáde sí i. So, mo máa àwọn aládùúgbò mi dáadáa, mo sì máa ń fẹ́ràn láti máa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn, nítorí pé wọ́n ni ọjọ́ tí a bá ní, ọjọ́ tí wàhálà bá máa dé, Ọlọ́run yẹ ká rí wàhálà. Ọjọ́ tí ènìyàn bá máa ní wàhálà bí ìṣòro kékeré kankan, kí ènìyàn tó rántí mọ̀lẹ́bí rẹ̀ àbí kí mọ̀lẹ́bí ẹni o n gangan tó dé, àwọn aládùúgbò rẹ̀ àtàwọn láyìíká rẹ̀, àwọn ló máa gbá a sílẹ̀ o. So, mo máa wọ́n dáadáa, mo sì ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn.

Àh! Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. À, ẹ̀ mọ́-- lótitó àti l'ódodo, ẹ́ ayé, ayé lú jára ti di ohun tó gbajúmọ̀ ní gbogbo ibi ní gbogbo àgbáyé. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni, ẹ́ ènìyàn lè ní nǹkan táwọn olóyinbo ń pè ní access sí kọ̀m̀pútà. So lẹ́ẹ̀kọ̀kan ọ̀ọ́ ní gbogbo ìgbà tí mo bá fẹ́ kọ̀wé, ọwọ́ ni mo máa fi ń kọ. Tí mo bá ti mú báírò mi, ẹ́ ọ̀ọ́ pẹ́n mi tí mo gba ìwé mi mú, màá kọ nǹkan tí mo fẹ́ kọ sínú ìwé mi. Ẹ̀ bí mo sì dẹ̀ se máa ń ṣe nìyẹn. Mo sì fẹ́ràn láti máa kọ ǹkan pẹ̀lú ọwọ́ ju bí i kí n máa kọ́ ọ̀ pẹ̀lú kọ̀m̀pútà tí àwọn olóyìnbo ń pè ní typing. Ẹ̀ mo fẹ́ràn rẹ̀ ju, ẹ́ typing sí orí kọ̀m̀pútà lọ. So mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo sì máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa ní ọ̀pọ̀ ìgbà àti lóòrèkóòrè.

Ṣé o máa ń ṣe yoga? Àá, rárá o. Èmi ò kí ń ṣe, mi ò sábà ń ṣe yoga, but èmi máa ń ṣe exercise normal, eh, eré ìdárayá. Ṣùgbọ́n mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe yoga torí àwọn ènìyàn tó máa ń ṣe lójú mi, ẹ̀rù máa ń bà mí láti pé kí ẹ̀yìn mi má lọ kán àbí kí ẹsẹ̀ mi má lọ kán, àbí kí ọ̀run mi má lò yín, àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn, ẹ̀rù rẹ̀ máa ń bà mí. Ṣùgbọ́n mo máa ń ṣe exercise, mo máa ń lọ gym, t'áwọn lòyìnbó ń pè ní gym. Mo máa ń sa eré, mo máa ń gbé irin, mo máa ń gbé àwọn nǹkan tó máa ń mú kí, eh, àwọn igẹ̀ mi kí ó máa yọ síta àti àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n yoga ó, ó nílò kí a má, yín ọrùn ara wa ká máa ṣe oríṣiríṣi nǹkan tó, tó jẹ́ pé ó lè mú ènìyàn ṣìṣe tí ènìyàn ò bá, wà very careful. So mi ò sábà ń ṣe yoga.

Ṣé o máa ń sáré? Àá dára dára, mo máa ń sáré dára dára. Hé! Ta ni ó wà ní ilé ayé tí ò kíi tí ò níi sáré? Tí o bá sáré kí ló wa fẹ́ máa ṣe? Wà á kán tóbi, para pátápátá. O ò ní lè gbéra rẹ, o sì máa jẹ-- irú ẹni náà sì lè, ẹ́, o sì lè, ẹ́, wà prone sí àìsàn, oríṣiiríṣii àìsàn. So mo máa ń sá eré dára dára. Even though láraàárọ̀ tí mo bá ti jí kúrò ní ilé mi, màá jáde síta, màá bẹ̀rẹ̀ sí ńi sá eré. Ẹ̀, kì ń ṣe sá-- mo i sá eré lọ títí bẹ́ẹ̀ náà. But, mo máa ń ṣe nǹkan tí àwọn olóyinbó ń pè ní jogging. Hmm, eré náà ni ṣùgbọ́n kì ń ṣe pẹ̀lú agbára. Kì ń ṣe eré tí a máa ń fi agbára ń sá. Ẹ̀, a kàn máa sá díẹ̀ ẹ́ díẹ̀. Mo lè sá dé, ẹ́, junction ilé wa, tí n bá sá dé ibẹ̀, màá tún sá padà wá. Ẹ̀, mo máa tún sá bẹ́yẹ̀n kí àwọn, ẹ́, àwọn ibi tó tóbi lára mi àti àwọn fats ara mi, ẹ́, kí wọ́n lè jáde, kí ara mi sì lè wà fúyẹ́fúyẹ́, kí ó lè wà bí o ṣẹ́ ye koṣe wà. So mo máa ń sá eré dáadáa.

Ṣé mo mọ bí a ti ń fọn dáadáa? Mo mọ bí a ti ń fọn, ṣùgbọ́n ó, ó depend le irú nǹkan tí a fẹ́ fọn. Torí àwọn nǹkan, ìlàjì àwọn nǹkan tí a ń fọn ó nílò kí èèyàn ní ìmọ̀ tó tó nípa àwọn nǹkan orin. Fún àpẹẹrẹ irú nǹkan táwọn olóyè ibọn pé ní trumpet. Kí ọ̀nì tí ó lè fọn trumpet ó nílò à ti mọ̀ nípa orin dáadáa. Torí a ó ní nǹkan táwọn olóyinbo n pé ní key, different key. Tí ènìyàn o bá mọ àwọn key tó wà lórí trumpet, òó ẹni náà, irú ẹni náà lè má mọ bí a ti ń fọn dáadáa. Ṣùgbọ́n mo lè fọn, mo mọ bí a ti ń fọn nǹkan, mo mọ bí a ti ń fọn nǹkan ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa orin púpọ̀. So mo, mi ò lè má lè fọn àwọn, fọn àwọn nǹkan kan bí trumpet àti àwọn mìíràn dáradára.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọ̀, nínú ọkọ̀. Hmm. Ni àkọ́kọ́, ẹẹ́, ní àkọ́kọ́ mi ò ní ọkọ̀ tèmi. Hmm. Mo máa ń wọ ọkọ̀ àwọn òbí mi tàbí kí n wọ ọkọ̀, ẹẹ́, ènìyàn mìíràn, bóyá àwọn aládùúgbò mi àbí àwọn alábàágbé mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo máa ń gbọ́ jù náà ni, ẹẹ́, àwọn olóyinbo ń pè ní rédíò, ẹẹ́, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àbí yeah, asọ̀rọ̀mágbèsì. Òun ni àwọn olóyinbo ń pè ní rédíò. Òun tí mo máa ń gbọ́ jù níyẹn. Òun tí, ẹẹ́, àwa ènìyàn dúdú ní apá ibii bàyìí sì máa ń gbọ́ ní orílẹ̀èdè wa nìyẹn. Ẹẹ́, rédíò la máa ń gbọ́ láràárọ̀ kùtùkùtù or ẹẹ́, ní ọ̀pọ̀ ìgbà tí a bá wà nínú ọkọ̀. Nítorí pé, ẹẹ́, a máa ń fẹ́ràn láti mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀èdè wa àti ní state wa àti ní local government wa àti ní àyíká gbogbo ibi tí à ń gbé. A máa ń fẹ́ràn láti gbọ́, ẹẹ́, ìròyìn, ẹẹ́, eyii tó ń ṣẹlẹ̀ àti nǹkan tí ìjọba ń ṣe láti fi, ẹẹ́, ẹẹ́, mú i-i orílẹ̀èdè wa tẹ̀síwájú àti àwùjọ wa tẹ̀síwájú àti àwọn ohun gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ náà. A nílò láti máa gbọ́ kí a lè wà ní, ẹẹ́, ìmúra sílẹ̀ fún ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ àbí fún kí a lè wà aware. Ẹẹ́, àwọn olóyinbo ń pè ní aware. Kí a lè mọ̀ nípa àwọn, ẹẹ́, ètò ìjọba fún wa. So a máa ń gbọ́ ìròyìn iyẹn àkọ́kọ́. Ikejì, ohun tí mo ti máa ń gbọ́ nínú tí mo bá ti wà nínú ọkọ̀, òun náà ni, ẹẹ́, orin. Mo jẹ́ ènìyàn kan tí ó nífẹ̀ẹ́ orin púpọ̀ jùlọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́, mi ò ní mọ́tò, mi ò ní ọkọ̀ tèmi. So mo máa ń wọ ọkọ̀ àwọn òbí mi tàbí ọkọ̀ àwọn ènìyàn bí alábàágbé mi àbí àwọn aládùúgbò mi. So ọ̀pọ̀ ìgbà tí màá dẹ̀ sí ti wọ inú ọkọ̀ wọn tí a bá gbọ́ rédíò, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, a máa ń gbọ́ orin, oríṣìíríṣìí orin. Ẹẹ́, orin, ẹẹ́, Krìstẹ́nì ni àbí orin Mùsùlùmí àbí ti àwọn, ẹẹ́, ìbílẹ̀, àwọn ìbílẹ̀ wa. Ẹẹ́, a dẹ̀ ní àwọn olórin tó pọ̀. Iyẹn ni tí olórin tàkà súfe. A ní àwọn bí Davido, Davido, a ní bí Wizkid. A ní oríṣìíríṣìí olórin tó pọ̀ ní ti ìbílẹ̀. A ní Orlando, a ní ilémùrí. A ní oríṣìíríṣìí olórin tí a máa ń gbọ́ orin wọn. Ṣùgbọ́ ní ìlàjì, ẹ́, ní gbogbo ìgbà tí n ba ti wà nínú ọkọ̀ tí n bá ti gbọ́ rédíò, mo máa ń gbọ́ orin. Ẹ nǹkan mìíràn náà tí mo tun máa ń gbọ́ òun ni eẹ́, program. Àwọn olóyèbo ń pè ní, ẹẹ́, program. Program lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ìyẹn rédíò. Ọ̀pọ̀ ìgbà tí m'bá ti wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti máa gbọ́, ẹẹ́, àwọn ètò. Ètò làwọn ni wọn, à ń pè ní Yorùbá. Àwọn olóyèbo ń pè ní program. Mo máa ń fẹ́ràn láti máa gbọ́ ètò oríṣìíríṣìí ètò. Ó lè jẹ́ ètò nípa, ẹẹ́, Krìstẹ́nì nípa àdúrà. Ó lè jẹ́ ètò nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Ó lè jẹ́ ètò nípa sísọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀èdè wa. Ó lè jẹ́ ètò tí wọ́n kàn fi ń kọ́ àwa ènìyàn ti won fi ń ṣe, ẹẹ́, nǹkan tí àwọn olóyinbo ń pè ní educate. Wọ́n fi ń educate wá wipé òkay ooo, nǹkan tó yẹ kí ẹ ṣe nì o. Ẹ mọ àwọn ẹ̀tọ́ yín o gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀èdè dáadáa. So ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti máa gbọ́ àwọn ètò yìí. So nǹkan mẹ́ta tí mo máa ń sábà ń gbọ́ nínú mọ́tò náà, nínú ọkọ̀ tí mo bá ti wà nínú ọkọ̀ nìyẹn. Tí n bá gbọ́, ẹẹ́, tí n bá gbọ́ ìròyìn, màá máa gbọ́ orin. Tí n bá sì gbọ́ orin ọ̀pọ̀ ìgbà, màá máa gbọ́ ètò. Màá máa gbọ́ ètò, ẹẹ́, oríṣìíríṣìí àwọn ènìyàn. Mo sì ní oríṣìíríṣìí àwọn, ẹẹ́, nǹkan tí àwọn olóyinbo ń pè ní presenter tí mo fẹ́ràn jùlọ lọ́pọ̀ ìgbà. Ẹ̀, mo fẹ́ràn wọ́n gidi láti máa gbọ́ ètò wọn dáadáa torí ètò wọn máa ń kọ́ mi ní ẹ̀kọ́ tó dá. Ẹ ṣe gan.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ni àkọ́kọ́ mo lérò pé mo ti sọ́rí ní ìkan lára àwọn abala nínú ìbéèrè, abala ìbéèrè tí, a máa ń béèrè lọ́wọ́ mi wípé mi ò kí ń ṣe ọlọ́jà, eh mi ò kí ń ṣe ènìyàn tó máa ń ta ọjà. So, mi ò mọ̀ nípa oníbàárà, mi ò ní oníbàárà, èmi fúnra ra mi gangan, mo jẹ́ oníbàárà fúnra ra mi. Mi ò kí ń ṣe ọlọ́jà, àwọn ní ọlọ́jà àbí àwọn tó bá ní nǹkan táwọn olóyinbo ń pè ní business, àwọn ló máa ń ní oníbàárà. Sugbọ́n ní erò tèmi, èmi lérò pé, eh gẹ́gẹ́ bí ọlọ́jà, gẹ́gẹ́ bí ọlọ́jà or gẹ́gẹ́ bí ẹni tó ń ta nǹkan tí ó ń ṣe ètò eh iṣẹ́ ajé, eh a gbúdọ̀ ní, ní àkọ́kọ́ a gbúdọ̀ ní eh ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú oníbàárà wa. A sì gbúdọ̀ máa sh- ní eh nǹkan tí àwọn olóyinbo ń pè ní anticipation láti rí oníbàárà wa ní gbogbo ìgbà. Ehn yò, a gbúdọ̀ máa ní anticipation láti ní oníbàárà wa ní gbogbo ìgbà torí àwọn ni gangan ni ó ń jẹ́ kí a máa rí owó, àwọn ni ó jẹ́ kí a máa rí èrè lórí ọjà wa. So a gbúdọ̀ máa tọ́jú wọn dáa, dáa. Tọ́jú wọn tí èmi ń sọ kì ń ṣe pé ká máa máa fún wọn lówó àbí ká máa bọ wọ́n o. Ṣùgbọ́n a gbúdọ̀ máa tẹ́tí sílẹ̀ ká gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ àbí àwọn nǹkan tó bá ń, tó bá ní láti sọ fún wa nípa eh iṣẹ́ wa. Torí eh wọ́n ní tí agbábọ́ọ̀lù bá ń gbá bọ́ọ̀lù, agbábọ́ọ̀lù ò lè mọ ohun tí òun ń gbá bóyá ó dá àbí kò da. Àwọn nǹkan kan mìíràn wà tí agbábọ́ọ̀lù or ---eh àwọn tó ń gbá bọ́ọ̀lù, àwọn nǹkan kan mìíràn wà tí wọ́n máa rò bí i pé wọ́n ń gbá, tí wọ́n máa rò bí i pé ó dá ṣùgbọ́n kò dára tó bẹ́ẹ̀. So àwọn tí ń wò, àwọn, àwọn, àwọn, àwọn tí olóyinbo ń pè ní audience, àwọn tí àwọn olóyinbo ń pè ní fans, àwọn tí ń wo àwọn tó ń gbá bọ́ọ̀lù náà, àwọn ló máa lè sọ nípa tó pé. Bí eléyi, nǹkan tó, nǹkan tó kù díẹ̀ ká à tó kí agbábọ́ọ̀lù ṣe léleyi, nǹkan tó kù díẹ̀ ká à tó kí agbábọ́ọ̀lù ṣe léleyi Eh agbábọ́ọ̀lù ń gbá bọ́ọ̀lù dáadáa." Hinhin àwọn tí ó ń jẹ́ àwọn fans, àwọn tí ń wo eré ìdárayá náà, àwọn náà ni ó lè sọ nípató pé ohun tí ó ń ṣe tó dára léleyi, ohun tí ó ń ṣe tí ò dára léleyi So gẹ́gẹ́, gẹ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ọlọ́jà àti àwọn tó ń ṣe iṣẹ́ ajé ṣe rí. Awọn oníbàárà, àwọn ló dàbí àwọn fans, àwọn audience tó máa lè sọ fún eh ọlọ́jà àbí oníbàárà pé-- eh ọlọ́jà àbí ẹni tó ń ṣiṣẹ́ òwò pé, Wo ó, nǹkan tó kù díẹ̀ ká à tó kó ṣe léleyi o. Wò ó, nǹkan tí ò yẹ kó ṣe léleyi o Wò ó, eh ọjà yín gan-an o ti e tí wọ́n jù, ọjà yín gan-an ẹ ti ń gba eh charges jù, ẹh ----ọjà yín gan-an ẹ ti ń ṣe gbá jù, ẹ ti ń ṣe awo ju, eh-- ẹ̀yin náà ṣe eleyi, ẹ̀yin náà ẹ̀ ṣe ohun, ẹ̀yin náà ṣe eleyi, ẹ̀yin náà." So ó dára kí a má a eh ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú àwọn oníbàárà wa kí a sì ẹ̀kọ̀kan bóyá nígbà ọdún àbí nígbà àwọn ọdún, àwọn ọdún kọ̀ọ̀kan tí a máa ń ṣe laarín ọdún, ní àárín ọdún àti ní òpin ọdún, eh kí a, eh kí á jẹ́ kí ó jẹ́ nǹkan tí a máa pọ̀n, kí a pọ̀n dandan fún wa pé a fẹ́ máa fún àwọn oníga, àwọn oníbàárà wa ní ẹ̀bùn, ẹ̀bùn tí ó dára. Ebùn lè máa jẹ́ nǹkan tí ó jẹ́ olówó ńlá, ó lè máa jẹ́ nǹkan jíjẹ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ nínú ìkan nínú àwọn abala eh ìbéèrè tí a ń béèrè lọ́wọ́ mi. Eh ó lè máa jẹ́ nǹkan jíjẹ, ó kàn lè jẹ́ nǹkan rírà bí àwo, ó lè jẹ́ bí àwo, ó lè jẹ́ bí handkerchief, ó lè jẹ́ ohunkóhun. Ṣùgbọ́n kí a, kí a, kí a mu lọ́kùnkúndùn pé a fẹ́ máa fún àwọn oníbàárà wa ní ẹ̀bùn kí a lè máa fa ojú wọn mọ́ra, eh kí wọ́n lè máa pe, kí wọ́n lè máa ra nkan ọ́wọ́ wa ṣi. Eh yò, wọ́n sì lè máa sọ fún wa àwọn nǹkan tí ó yẹ ká ṣe àti àwọn nǹkan tí ò yẹ ká ṣe, àwọn nǹkan tí ó dára nípa ọjà wa, tí ó dára nípa òwò wa àti àwọn nǹkan tí ó dára nipa.

Ṣé o máa ń gba àwọn ìmelì àìwúlò? A, dáradára. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń gba àwọn ìmelì àìwúlò tí àwọn olóyèbo ń pè ní useless emails. Eh, ọ̀pọ̀, ọ̀pọ̀, púpọ̀ tí mo ti gbà gidi gan ni. Púpọ̀, púpọ̀, púpọ̀ níye. Eh, àwọn ilé tí mo ṣẹ̀ máa ń gbà tí ó ìkan lára àwọn, eh, elé yi tí mo máa ń gbà òun ni, eh, àwọn tó máa ń yá mi lówó. Ọ̀rọ̀ wọ́n ti sú mi ò. Torí, eh, ọ̀pọ̀ ìgbà mo máa ń wò pé kín ṣe ipa ná fin ya wó. Wáì tí wọ́n sì máa máa send, tí wọ́n sì máa máa fi ìmelì, eh, pé kí n wá yáwó ránṣẹ́ sí mi ní gbogbo ìgbà nígbà tí mi ò sọ fún wọn pé mo fẹ́ yáwó. So ọ̀pọ̀ ìgbà ni àwọn, eh, àwọn ilé iṣẹ́ tí ń yá ni lówó yìí máa ń fi ìmelì tí ò wúlò ránṣẹ́ sí mi. Hmm, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwọn, eh, àwọn nǹkan tí àwọn olóyèbo ń pè ní apps, àwọn apps kọ̀ọ̀kan, àwọn apps kọ̀ọ̀kan wọ́n jẹ́, eh, wọ́n máa ń fi àwọn ìmelì kọ̀ọ̀kan tí ò ní ìtumọ̀, tí ò wúlò ránṣẹ́ sí mi. Hmm, tí ò sí ní nǹkan tí mo fẹ́ fi ṣe. Àwọn ìmelì tí ò ní ìtumọ̀ máa ń fi ránṣẹ́ sí mi tí ò sì sí, eh, ohunkóhun tí mo fẹ́ fi ṣe. Ṣùgbọ́n, eh, ìlàjì rẹ̀ máa ń wá látàrí pé mo fi ìmelì mi, mo lọ fi sí, eh, mo fi wọ àwọn sáìtì kọ̀ọ̀kan tí mo wá lọ fi àwọn ìmelì yẹn tí mo fi sí àwọn sáìtì náà. Eh, bóyá nípa àìmọ̀ dí nígbà ìmọ̀ dí ni àbí nípa wíwá nǹkan tí mo nílò. So mo ti wá lọ fi-- mo ti wá lọ ṣe, eh, mo lọ ṣe nǹkan tí àwọn olóyèbo ń pè ní mistake lọ fi fi ìmelì mi, ìmelì address ìmelì mi mo lọ fi sí àwọn sáìtì yẹn. Eh, so tí o bá dẹ̀ tí lè fi ìmelì rẹ sí àwọn sáìtì yẹn, ọjọ́ tó bá ti ṣe é lọ́ máa bẹ̀rẹ̀ sí ń fi àwọn ìmelì àtẹ́lé yìí tó wúlò, àtẹ́lé yìí tí ò wúlò, àtẹ́lé yìí tí o nílò, àtẹ́lé yìí tí ò nílò, àtẹ́lé yìí tó máa ṣe àǹfààní fún ẹ, àtẹ́lé yìí tí ò ní ṣe àǹfààní fún ẹ, wọ́n máa máa fi ránṣẹ́ sí ọ ní gbogbo ìgbà. Eh, so ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gba àwọn ìmelì yìí, eh, àwọn ìmelì tí ò wúlò, tí ò wúlò fún mi, tí ò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe. Óti e ní ìmelì kan tí mo gba ní àìpẹ́ẹ́rẹ́, eh, nípa àwọn, eh, eh, àwọn apps kọ̀ọ̀kan tí mi ò lò rí. Ó wá ń yà mí lẹ́nu, wá ń ṣe mí ní kàyéfì wípé báwo ni mò ń ṣe, báwo ni àwọn apps yìí ṣe rí address ìmelì mi. Ṣẹ̀ mọ́, mo máa wò pé báwo ni wọ́n ṣe rí address ìmelì mi. Báwo ni wọ́n ṣe Àwọn apps tí mo download rí lórí fóònù mi, tí mo download sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rí, ó kàn dédé, wọ́n kàn dédé ń send ìmelì sí mi. Ìmelì tí ò wúlò, email tí mi ò ní dì, wọ́n kàn dédé ń send rẹ̀ sí mi. Mo máa wò pé báwo lọ́ ṣe mọ, eh, email address mi. Ṣùgbọ́n mo wá rántí pé àwọn sáìtì kọ̀ọ̀kan wà nígbà kọ̀ọ̀kan tí mo ti wò tí mi ò mọ̀ nígbà ìmọ̀. Eh, àbí nípasẹ̀ wíwá nǹkan tí, eh, wíwá nǹkan ọ̀tọ̀ lọ mo wá lọ fi email, address ìmelì mi mo lọ fi sí, eh, inú sáìtì wọn, àti ìgbà náà wọ́n á ti save rẹ̀ sọ́dọ̀ wọn. Wọn á máa fi àwọn àtẹ̀jíṣẹ́ email, ìmelì àtẹ̀jíṣẹ́ tí ò wúlò wọ́n á máa fi ránṣẹ́ sí mi. Eh, wọ́n á máa fi ránṣẹ́ sí mi, wọ́n á fi máa ránṣẹ́ sí mi. Ni ọ̀pọ̀ ìgbà mo kàn máa ń fojú fò, màá kàn rí, màá fojú fò. Ni ọ̀pọ̀ ìgbà náà mo sì lè ṣíwọ́ kí n wo ohun tó wà bẹ́ẹ̀. Eh, ṣùgbọ́n ìmelì àìwúlò kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti sọ, ọ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti jẹ́, eh, àìwúlò ni kò wúlò fún mi. So kò sí nǹkan kan tí mo fẹ́ fi email tí ò wúlò, kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe. So ọ̀pọ̀ ìgbà mo máa ń gba ìmelì àìwúlò dáradára ní gbogbo ìgbà, ní ọ̀pọ̀ ìgbà.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Hmm. Èyí jẹ́ ìbéèrè ńlá fún mi. Ni àkọ́kọ́ oríṣiríṣi nǹkan, oríṣiríṣi nǹkan àti oríṣiríṣi ọ̀nà mo máa ń gbà yọ sí wọn. Ni àkọ́kọ́ ná, nípasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa lórí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iyẹn fóònù. So àti nípasẹ̀ oríṣiríṣi ọ̀nà ṣa mo a fi ń bá wọn sọ̀rọ̀, oríṣiríṣi ọ̀nà.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? À, èyí jẹ́ ìbéèrè ńlá o torí gẹ́gẹ́ bí ẹ ti mọ pé, ẹ́, tí ó bá sí ẹbí kò sí ènìyàn, kò sí ènìyàn tó wà láyé yìí tí ò ní, ẹ́, ẹbí. Kò dẹ́ sí ènìyàn tó lè, ẹ́, gbé ní ilé ayé láìsí ẹbí. Oníkálukú ló ní ènìyàn tó gbé wá sí ilé ayé. Oníkálukú ló ní ènìyàn tí ó ran wá sí ilé ayé. Oníkálukú ló sì ní ẹni kan tí ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀. Ó lè jẹ́ ẹ̀gbọ́n, yálà ẹ̀gbọ́n, yálà àbúrò, yálà bàba, bàba, ẹ́, ẹ̀gbọ́n bàbá àbúrò, àbúrò bàbá, àbúrò ìyá, àbúrò oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn. So mọ̀lẹ́bí pé oríṣiríṣi, a ní nǹkan táwọn olóyìibo ń pè ní extended family, ẹ́, àti nǹkan táwọn olóyìibo ń pè ní nuclear family. Nuclear family ló ní, ló jẹ́, ẹ́, ó kàn ní bàbá, ìyá, ọmọ àti àwọn ọmọ rẹ̀, nípa ọ̀rọ̀ mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi, lóòtítọ́ àti lóòdodo, ènìyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ kí ó tó lè rí owó. Ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kí ó tó lè jẹun. Èrè dínà tí ènìyàn fi ń ṣiṣẹ́ nílé ayé, òun náà ni pé kí ènìyàn lè bọ àwọn ẹbí rẹ̀, kí ènìyàn kí ó lè tọ́jú àwọn ẹbí rẹ̀. Ṣùgbọ́n ó ṣe kókó, ó sì ṣe pàtàkì wípé kí a mọ bí wọ́n ṣe ń, ẹ́, ní ààyè yẹn create time fún àwọn ẹbí wa. Nítorí pé, ẹ́, ènìyàn ò lè máa fi gbogbo ọjọ́ ayé ẹ ṣiṣẹ́, ẹ̀níyàn ò lè máa fi gbogbo ọgbọ́n ayé ẹ ṣiṣẹ́, ẹ́, ènìyàn ò lè máa ṣiṣẹ́ ní gbogbo ọjọ́. Ó ní olóyìibo yẹn ṣe sọ pé, òwe olóyìibo kan sọ pé "All work without play makes Jack a dull boy." So mo máa ń make sure, mo máa ń jẹ́ kó pọn dọ́ọ́dọ́ wípé mo ní, mo, mo, mo, mo ṣe ààyè sílẹ̀, mo prepare ààyè sílẹ̀ fún àwọn ẹbí mi. Ó lè jẹ́ ní ìgbà òpin ọ̀sẹ̀ àbí ní ìgbà tí a bá ti ní àwọn holiday, holiday àárín ọdún àbí ìparí ọdún. Ni ọ̀pọ̀ ìgbà, ààyè tí mo máa ń ṣí sílẹ̀ fún àwọn ẹbí mi tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi máa ń jẹ́, ẹ́, ààyè àkókò ìgbà òpin ọdún ọ́ àárín ọdún àbí àwọn, ẹ́, ẹ́, ìgbà tí àwọn, ẹ́, ohun tí àwọn olóyìibo ń pè ní, ẹ́, public holiday, public holiday fún, ẹ́, orílẹ̀-èdè àbí fún ìpínlẹ̀ tí mo wà, àwọn ìgbà yìí mo máa ń gbìyànjú láti ríi pé àwọn ìgbà holiday kéékèèké tí n bá ti ní, màá mú gbìyànjú pé mo lò ó pẹ̀lú àwọn ẹbí mi, hm. Mo máa ń lò ó pẹ̀lú àwọn ẹbí mi. Nítorí náà mi ò lè, and then náà mi ò lè sọ pé torí pé mo fẹ́ wà pẹ̀lú àwọn ẹbí mi kí n fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀. Nítorí pé tí n bá lọ pẹ̀lú àwọn ẹbí mi náà tí mi ò mọ owó wálé àbí tí mi ò fowó sílẹ̀, mi ò rọ́wó fi sílẹ̀, kò ní jẹ́ nǹkan tí ó dára torí torí tíwọ́n náà mo ṣe ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tí a bá ti ṣiṣẹ́, tí mo ṣiṣẹ́, tí mo ṣiṣẹ́ dára dára dé bí àmì, ó lè jẹ́ ní òpin ọ̀sẹ̀, ó sì lè jẹ́ ní, ẹ́, òpin ọdún tàbí àárín ọdún tàbí ìgbẹ̀rẹ ọdún tàbí ìgbàkígbà táa bá ní holiday, ẹ́, mo máa ń gbìyànjú kí n sì ríi pé mo ní, à, mo ṣe, mo ṣe, mo, mo fi àkókò díẹ̀ sílẹ̀ tí màá fi bá àwọn ẹbí mi ṣeré, tí màá fi bá wọn sọ̀rọ̀ tí a sì fi jẹun papọ̀, a sì ṣe, ẹ́, àwọn nǹkan tí ó yẹ ká ṣe. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, gẹ́gẹ́ bí oníkà- ẹni kankan wa ti mọ̀ náà pé kò sí nǹkan kan tí ó lọ títí ní ilé ayé yìí, hm. Kò sí, táwọn olóyìibo máa ń sọ pé "Nothing lasts forever." Kò sí nǹkan tó pẹ́ títí. Bó wu ka pẹ́ títí láyé, ẹ́, ọjọ́ kan lọ́jọ́ kan oníkálukú máa fààyè sílẹ̀. Ẹni kankan wa náà sì máa fi ènìyàn táa fẹ́ràn jù lọ, a máa fi sílẹ̀ lọ́jọ́ kan. Ṣùgbọ́n àwọn àkókò péréte, àwọn àkókò kéékèèké táa bá ní rí láti bá àwọn mọ̀lẹ́bí wa sọ̀rọ̀, láti bá wọn ṣeré, mo máa ń make sure pé mo ṣe é dáadáa. Ẹ ṣé.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Jẹ́ kí n ro dáadáa o. Wẹ̀ll, ní àkọ́kọ́ ná, mo jẹ́ ènìyàn kan tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹja tútù. Ẹn, ẹja tútù, ẹja tó ń sè. Tí n bá fẹ́ jẹ ẹja ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn pé kí wọ́n, kí wọ́n dín ẹja náà. Mo máa ń fẹ́ràn pé kí wọ́n dín ẹja náà tàbí kí wọ́n sun ẹja náà. Yes. Kí ẹja náà jẹ́ ẹja gbígbẹ tàbí kí ẹja náà jẹ́ ẹja dídín. Mo jẹ́ ènìyàn kan tí ó kórìíra ẹja, eh, ẹja s-- ẹja tútù. To bá bọ ẹja tútù, mi ò fẹ́ràn rẹ̀ lárà àti rárá, èyí dẹ̀ jẹ́, èyí jẹ́ nǹkan tó ti ń bá mi gbé láti kékeré. Oúnjẹ tí mo tun wá kórìíra jù, mo fẹ́ràn mọ́ínmọ́ín lọ́pọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá fi ẹja tútù náà bí mo ṣe sọ sí i, mi ò ní lè jẹ ẹ́. Mo kórìíra kí wọ́n máa fi ẹja tútù sínú nǹkan àbí kí wọ́n máa rún ẹja tútù sínú nǹkan fún mi. Ó jẹ́ nǹkan tí mo kórìíra lọ́pọ̀. Especially tó bá jẹ́, àgàgà tó bá jẹ́ kó rún ẹja òun sínú mọ́ínmọ́ín àbí kó rún ẹja òun sínú ọbẹ̀ ilá, àbí ọbẹ̀ kọbẹ̀, mi ò fẹ́ràn ẹja tútù. Nǹkan tó dẹ ṣẹlẹ̀ ni pé kì í ṣe wọ́ bí èèwọ̀ mi ni, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí n bá jẹ ẹja tútù bẹ́yẹn, àgàgà tí wọ́n bá ti run sínú nǹkan, ó máa ń mú ebi rìn mí. Ó máa ń mú kí ebi kí ó máa rìn mí. So ọ̀pọ̀ ìgbà tí n bá ti jẹ́ bẹ́yẹn, mo máa ń lọ sí, kitchen, ilé ìdáná láti lọ mú iyọ̀, láti máa la iyọ̀. Máa wò pé why tí mo ṣe ń la iyọ̀ àbí? Nítorí pé ebi máa ma rìn mí, ó máa ma ṣe mí bí pé kí n bì. So ní àkókò yẹn, nǹkan eyo kan tí ó lè mú kí ebi yẹn má wà, kó má jáde, òun ni iyọ̀ tí n bá ń la iyọ̀. Àti kékeré ló dẹ̀ ti ń ṣe mí bẹ̀. So mo jẹ́ ènìyàn kan tí ò, tí ò fẹ́ràn ẹja tútù rárá àti rárá. Mo kórìíra rẹ̀ lọ́pọ̀. Mo sì kórìra kí wọ́n máa fi sí inú mọ́ínmọ́ín tàbí kí wọ́n máa rún sínú ọbẹ̀ fún mi. Mo kórìíra rẹ̀ lọ́pọ̀. Mo kórìíra rẹ̀ lọ́pọ̀. Mo kórìíra rẹ̀ lọ́pọ̀. Ohun tí mo tún, oúnjẹ tí mo tún kórìíra, ohun ni mo lè ní ọbẹ̀ ilá alásèpọ̀. Mo kórìíra ọbẹ̀ ilá alásèpọ̀ gidi gan ni. Àrá nǹkan tó dẹ̀ tu mú kí n kórìíra ọbẹ̀ ilá alásèpọ̀, òun ni ẹja yẹn, ẹja tútù yẹn. Mo fẹ́ lè sọ pé nínú ọbẹ̀ ilá alásèpọ̀ gan, tí wọ́n bá fi ẹja díndín ṣe fún mi àbí ẹja gbígbẹ gan, kó dà kó má ti ẹ̀ jẹ ẹja tútù náà fi sínú ẹ. Kọ́ fi ẹja gbígbẹ àbí ẹja, ọ̀r kan fi turkey or chicken sínú ẹ̀ gan, mo lè má lè jẹ ẹ́. Nítorí pé mo hate bí ó ṣe máa ń fà. So mo, mo, mo fẹ́ràn, kí ilá yẹn kó jẹ́, ilá funfun. A ń pè ní ilá funfun ní ọ̀dọ̀ wa bí. Mo fẹ́ràn kí ilá yẹn kí ó jẹ́ ilá funfun ju kí ó jẹ́ ilá alásèpọ̀ lọ. Ìyàtọ̀ tó wà láàárín ilá funfun àti ilá alásèpọ̀ ni pé ilá funfun kò ní ata nínú. Wọ́n kàn máa ń ṣe, ó kàn dàbí ìrẹsì funfun yẹn tí àwọn olóyinbo ń pè ní white rice àti jollof rice. Ilá funfun jẹ́ white ọkrọ̀ tí wọ́n kì í fi ata sí. Ṣùgbọ́n ilá alásèpọ̀, wọ́n máa ń fi ata sí, wọ́n máa ń fi epo sí, wọ́n máa ń fi oríṣiríṣi nǹkan sí gẹ́gẹ́ bí, jollof rice náà ṣe bí. So bó ṣe jẹ́ níyẹn, mo kórìíra ẹja, jije ẹja tútù jíjẹ. Mo sì kórìíra, ọbẹ̀ ilá alásèpọ̀. Lẹ́yìn náà, mi ò rò bóyá ó tún ní oúnjẹ tí mi ò lè jẹ. Mi ò rò bẹ́. Mi ò rò bóyá ó tún ní oúnjẹ tí mi ò lè jẹ. Kọ́ ṣá máa rún ẹja sínú oúnjẹ fún mi. Tọ́n ò bá ti run sínú oúnjẹ fún mi, mi ò rò boya ó ní oúnjẹ tí mi ò, tí mi ò lè jẹ gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́. Bo sì jẹ́ gangan nìyẹn. E ṣé gan ni.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan? Hmm. Ìbéèrè jẹ́ ìbéèrè tó jinnlẹ̀ gidi gan ni. Hmm. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń dúró de nǹkan, gẹ́gẹ́ bí Kristẹni tí mo jẹ́, mo máa ń gbàdúrà ní àkọ́kọ́. Ohun tí mo máa ń gbàdúrà sí ni ẹ, mo máa ń gbàdúrà gidi gan ni pé kí Ọlọ́run kí ó, kí ó bá mi ṣe nǹkan tí mo fẹ́. Kò sí bí ó ṣe wù kó kéré tó, kò sí bí ó ṣe wù kó kó tó ọ kó kéré mọ. Mo máa ń gbìyànjú and then sì máa ń tiraka láti gbàdúrà pé kí Ọlọ́run kí ó jọ́, kí ó jẹ́ kí nǹkan náà dé ní kọ́kọ́, kí ó sì ṣàánú mi. Mo fẹ́ fi àpẹẹrẹ kan. Lẹ́nu ọ̀sẹ̀ bí mẹ́ẹ̀lẹ́ kan ta lò tán yìí, ó ní nǹkan kan tí mò ń dúró dè nílé ẹ̀kọ́ mi tí mo sì ń gbàdúrà sọ Ọlọ́run pé kó jọ kó, kó, kó ṣe. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wí pé mo máa ń, mo máa ń, ọkàn mi wá tí bá ti rí tí nǹkan, ọkàn mi máa ń wà níbẹ̀ gidi gan ni. Tó jẹ́ pé mi ò ní le, mi ò ní le sùn, mi ò ní le ṣe ohunkóhun àfi tí ń bá, tí ń bá tó rí kiní náà gbà àfi tí ń bá tó rí nǹkan náà gbà. So ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbàdúrà. Then mo máa ń gbìyànjú láti máa jẹ́ kí ọkàn mi wà níbẹ̀ jù. Torí tí a bá rùn nǹkan jù nígbà mìíràn, ó lè fa ẹ̀jẹ̀ ríro, ó sì lè fa oríṣìíríṣìí nǹkan sí ènìyàn ní ara. Ó sì lè fa oríṣìíríṣìí àìsàn gan, ó máa máa fa àìsàn nígbà mìíràn. So ó dára kí ènìyàn mú ọkàn kúrò, kó gbàgbọ́ nínú Ọlọ́run, kó ní ìgbàgbọ́ pé, "Okay, nǹkan tí mò ń retí, nǹkan tí mò ń dúró dè yìí o, ó máa, ó máa ṣẹ, ó máa wá sí mi. Ṣọ́rí, Ọlọ́run máa fi aṣẹ ṣe." Torí, hmm, tí a bá rò jù, ó ṣe é ṣe kó ṣe ìjàmbá fún wa àti fún, eh, ìlera ará wa. So ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń dúró de nǹkan, mo máa ń gbàdúrà, mo sì máa ń fi sí Ọlọ́run lọ́wọ́, mo sì máa ń fi sí Ọlọ́run lọ́wọ́. Ni àti ní, àti ní èkejì náà, mo máa ń gbìyànjú láti, eh, ṣiṣẹ́ sílẹ̀ fún nǹkan tí mò ń retí náà, tí olóyèbo ń pè ní working towards. Eh, mo máa ń ṣiṣẹ́ sílẹ̀ fún ohun tí mò ń retí. Kì í ṣe pé kí ènìyàn máa retí nǹkan, kó wá, kó wá jókòó tètè rẹ̀ náà, kó má gbé ìgbésẹ̀ kankan àbí kí ó má ṣe nǹkan tí ó yẹ kó ṣe, eh, ní àsìkò tí ó yẹ kó tọ́, eh, ní àsìkò tí ó tọ́ àti ìgbà tí ó yẹ. Eh, ó dára. Although ó, ó depend lórí nǹkan tí ènìyàn bá ń dúró de. Ṣùgbọ́n èmi rò pé ní, eh, ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ń dúró de nǹkan, eh, bí ènìyàn náà bá ṣe ń gbàdúrà, tí ènìyàn sì ń ṣe, tí ènìyàn sì ń ní sùúrù láti pé kí nǹkan náà dé, èmi lérò pé ó yẹ kí ènìyàn náà máa ṣiṣẹ́ sílẹ̀ fún nǹkan náà. Àgàgà tí nǹkan náà bá jẹ́ nǹkan tí, eh, ó nílò iṣẹ́, iṣẹ́ wa, tí ó nílò iṣẹ́ wa, eh, tí ó nílò pé ká ṣiṣẹ́ fún dáadáa. Tí ó bá ti jẹ́ nǹkan ohun tí ó nílò ká ṣiṣẹ́ fún dáadáa, a gbọdọ̀ kọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sílẹ̀ dáadáa fún nǹkan tí a ń dúró de. Kì í ṣe pé ká kanjú kó rẹ pẹ̀rẹ, ká jókòó tètè rẹ̀, ká má dúró pé, "Oya, mò ń retí ẹ, mò ń retí ẹ kó má-- ẹ jẹ́ ẹ máa dúró dè ẹ́, jẹ́ ẹ máa gbàdúrà." Eh, ìgbésẹ̀ tó bá yẹ ká gbé, ká gbé ìgbésẹ̀ náà. Àdúrà tó bá yẹ ká gbà, ká gbà àdúrà náà. Ohun tí bá yẹ ká ṣe tí a mọ̀ pé ohun tí à ń dúró de yóò fi dé ní kọ́kọ́ kì í ṣe àṣẹ. Àwọn ohun tí mo máa ń ṣe náà ní ẹ tí, tí ń bá ti ń dúró de nǹkan, mo máa ń gbàdúrà, mo máa ń ṣe iṣẹ́ tó bá tọ́, eh, nígbà tó ó tọ́ àti ìgbà tó yẹ. Then mo sì máa ń ní wà ní ìfọ̀kànbalẹ̀, eh, ní ìrètí àti ìgbàgbọ́ pé ohun tí mò ń, tí mò ń dúró de ò, nǹkan tí mò ń dúró dè yìí o, ó ń bọ̀ wá sí ìmúṣẹ, ó sì máa wá bá mi pẹ̀lú àṣẹ ìdúmarè àti agbára Ọlọ́run. Ọlọ́run òde ń kọ́ mi sílẹ̀ ní gbogbo ìgbà.